Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Nǹkan tí mo fẹ́ràn jù tó jẹ́ nǹkan ì mímu ólè jẹ́ àwọn omí dá a jù omi, then eh àwọn soft drink náà.

Níbo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Mo máa ń fi kọ́kọ́rọ́ mi níbi ìsàlẹ̀, ìsàlẹ̀ àwọn onígi pákó tàbí mo máa ń fi kọ́kọ́rọ́ sí inú abẹ, abẹ bẹ́ẹ̀dì.

Ṣé o ti bèrè ìràwọ̀ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ́rí? Rárá, mi ò tíì bèrè. Ṣé o ti bèrè ìràwọ̀ láti ọ̀dọ̀ olú? Olùṣètò ìrọ̀rí? Rárá, mi ò tíì bèrè láti ọ̀dọ̀ olùṣètò.

Kíni ìrantí ìgbà ọmọdé rẹ tí ó rántí? Kíni ìran tí ìgbà ọmọdé rẹ tí ó rán tí? Mo rántí ìgbà tí mo wà ní kékeré, alakọ́kọ́. Mo rán tí a máa ń, a máa ń fẹ́ràn eré jù.

Oṣù wo ni, oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn jù oṣù December torí ó jẹ́ oṣù àjọyọ̀. Ṣùgbọ́n mo sì fẹ́ràn oṣù, eh, January torí ó jẹ́ oṣù tuntun ní ọdún tó bẹ̀rẹ̀. Méjèèjì mo fẹ́ràn jù, January àti December. Àwọn kan, wọ́n le fẹ́ràn jù oṣù ẹ̀mí, oṣù February, oṣù March. Oṣù March ó jẹ́ ọ̀dọ̀ ọjọ́ ìbí fún mi. Oṣù March, oṣù December àti oṣù January ni mo fẹ́ràn jù ní, nínú ọdún kan.

Irú fóònù alágbèéká wo lo ń lò? Fóònù oríṣìíríṣìí mo ti lò rí. Mo ti lo fóònù, eh, fóònù áńdù, eh, fóònù oríṣìíríṣìí fóònù wà. Àti inú fóònù Samsungi, àti inú fóònù iPhonu, àti inú fóònù àwọn, àwọn, àwọn bí i ti Iteli. Oríṣìíríṣìí fóònù wà. Oríṣìíríṣìí fóònù alágbèéká wà. Ó lè jẹ́ fóònù àwọn, fóònù àwọn, àwọn, àwọn Redmi, àwọn Tecno, àwọn Nokia, àwọn fóònù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oríṣìíríṣìí fóònù alágbèéká wọ́n ní ayé òde òní.

Ṣé o máa ń ṣiṣẹ́, ṣiṣẹ́ ju wákàtí lọ? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ torí pé a ń gbìyànjú láti, láti, láti jẹ́ ènìyàn tó, tó dáa. Láti náà jẹ́ kí àwọn ẹbí wa ní ayé tó dáa. Ìdí tí mo fi máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ, àwọn ẹlòmíràn oríṣiríṣi ìdí tó ń bẹ́, tó ń bẹ́ níbi tó wà torí pé ìdí tí wọ́n fi ń ṣiṣẹ́ torí tó fi ń, tí wọ́n fi ń ṣiṣẹ́ ju wákàtí lọ oríṣiríṣi ìdí wà. Ó lè jẹ́ torí àwọn ẹbí wọn, torí àwọn, torí àwọn ọmọ tó wà ní ilé-ìwé, torí àwọn owó, owó ilé-ìwé àbí owó, owó tá a máa ń fi ní, tá a máa ń fi tọ́jú ara wa. Ó lè jẹ́ bẹ́ẹ̀. So, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Mo máa ń ṣiṣẹ́ jù gan-an.

Ígbà wo ni o kẹ́yin pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Nígbà wo ni o kẹ́rùn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Tábà ní káà tọ́ ọ́tọ́. Èmi ò mọ̀, èmi ò mọ̀ ìgbà tí mo máa rí àwọn ọ̀rẹ́ mi torí pé, torí pé ibi tí àwọn ọ̀rẹ́ mi wà ó jìnà sí ibi tí èmi wà. So mi ò mọ̀ ìgbà tí mo máa pàdé àwọn ọ̀rẹ́ mi.

Ṣé o fẹ́ràn jíjọ? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn jíjọ. Mo like ijó. Ijó ó dáa fún ara. Ó dá-- ó máa, ó máa mú, ó máa mú ènìyàn jù. Ó máa jẹ́ kí ẹ̀yàn, jẹ́ kí inú, inú ẹni kó dùn. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn jíjọ. Ijó wa ó dáa. Ijó wa ó wà, ó dáa. Ijó ó dáa fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní àgbáyé. Òpòlopò ènìyàn fẹ́ràn jíjọ, so mo fẹ́ràn jíjọ bẹ́ẹ̀ ni.

Ìgbóná jẹ́jẹ́ irú wo ni o fẹ́ràn nínu yàrá rẹ? E gbona jeje, iru ewo nino feran ninu yara re?

Báwo ni o ṣe máa ń tọrọ, àforíjì? Báwo ni o ṣe máa ń tọrọ àforíjì? Báwo ni o ṣe máa ń tọrọ àforíjì? Mo máa ń tọrọ àforíjì torí kò dáa fún èèyàn. Kò máa ní, kò máa ní ìtòró láàárín àwọn, ọ̀rẹ́ wọn. Àforíjì ṣá, àforíjì ò dáa. Báwo ni o ṣe máa ń tọrọ àforíjì, àforíjì ja?

Ṣé o máa ń ṣe yoga? Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe yoga. Oríṣiríṣi exercise wà, ṣùgbọ́n yoga náà ó wà, ó, ó da fún ara, ó da fún ara, ó máa ń jẹ́ kí ara fuyẹ. Mo máa ń ṣe yoga, yoga ó da fún ara. Ṣé o máa ń ṣe yoga? Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe yoga, torí yoga ó da fún ara wa.

Kí ni àwọn ìjókòjó, kí ni àwọn ìjójúkò, kí ni àwọn ìjójúkọ tó wà níbi iṣẹ́ rẹ? Ìjójúkọ, ìjójúkọ. Kí ni àwọn ìjójúkọ tó wà níbi iṣẹ́ rẹ? Kí ni àwọn ìjójúkọ? Ìjójúkọ, oríṣiríṣi ìjójúkọ wà. Ìjójúkọ, ìjójúkọ won. Mi ò rántí but ṣùgbọ́n mo mọ̀ pé ó ní àwọn ìjójúkọ tó wà níbi iṣẹ́ wà. Bẹ́ẹ̀ni, oríṣiríṣi ìjójúkọ wà. But ṣùgbọ́n mi ò rántí. Kí ni àwọn ìjójúkọ tó wà níbi iṣẹ́ rẹ?

Báwo ni bátìrì fóònù, fóònù rẹ ṣe máa ń dúró? Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù ó lágbára ó dẹ̀ máa ń dúró dáadáa, fún, fún ìṣẹ́jú, fún ìṣẹ́jú ó lè, ó lè dúró fún ìṣẹ́jú kan. Ó lè dúró fún tó bá, tó bá dá ó lè dúró fún ìṣẹ́gun mẹ́wàá. Bátìrì fóònù tó bá dá ó lè dúró fún ìṣẹ́jú tó pọ̀. Ó lè dúró fún ìṣẹ́jú tó pọ̀ bátìrì fóònù.

Nígbà wo ni o kẹ́yin lọ sí ilé ìkàwé? Nígbà wo ni o kẹ́yin lọ sí ilé ìkàwé? Nígbà wo ni o kẹ́yin lọ sí ilé ìkàwé? Àti kékeré ni mo ti bẹ̀rẹ̀ ilé ìwé, ilé ìkàwé àti ọmọ kékeré. Ilé ìwé tàbí ilé ìkàwé ó dáa fún gbogbo ènì. Tori pe ó máa jẹ́ kí èeyàn mọ bí wọ́n ṣe ń kọ́ tàbí bí wọ́n ṣe ń, bí wọ́n ṣe ń, bí wọ́n ṣe ń sọ̀rọ̀ nínú èdè, èdè, èdè òyìnbó. Nígbà wo ni o kẹ́yin lọ sí ilé ìkàwé? Àti kékeré ni, àti kékeré, àti kékeré.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran rárá o, rárá. Mo fẹ́ran ẹran, mo máa ń jẹ ẹran dáadáa. Mo máa ń jẹ oríṣiríṣi ẹran wa, ẹran ègúfé, ẹran ṣàki, ẹran agemawọ, oríṣiríṣi ẹran ló wà, oríṣiríṣi ẹran tó wà. So mo jẹ́ ẹni tó máa ń jẹ ẹran, bẹ́ẹ̀ni. Mo jẹ́ ẹni tó máa ń jẹ ẹran. Ṣé o jẹ́ ẹni tí kò, tí kò jẹ ẹran rárá? Mi ò jẹ́ ẹni tí kò ń jẹ ẹran nla. Mo ma ń jẹ ẹran. Mo fẹ́ran ẹran jù nínú àwọn oúnjẹ mi.

Àkókò mélòó ni o máa ń lọ sùn? Mo máa ń lọ sùn níbi nǹkan bí, nǹkan bí, nǹkan bí aago, aago mẹ́wàá nínú ìrọ̀lẹ́ tàbí aago, aago méjìlá. Bí ó ṣe wù mí, mo máa lọ sùn. Tó bá ti rẹ̀ mí, máa lọ sùn. So àkókò mélòó ni o máa ń lọ sùn? Àkókò méjìlá tàbí àkókò mẹ́wàá nínú, ní alẹ́ la máa ń lọ sùn torí ó ti rẹ̀ wá bẹ́ẹ̀ni.

Ṣé o máa ń ka ìwé? O máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé.

Ṣé o máa ń wọ ìbòrun? Ṣé o máa ń wọ ìbòrun? Rárá mi kì í wọ ìbòrun.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ̀? Bẹ́ẹ̀ ni mo fẹ́ràn pín oúnjẹ mi.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Bẹ́ẹ̀ni mo máa ń jẹun nínú ọkọ̀ mi. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà. Mo ma ń jẹun nínú ọkọ̀ mi.